Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí òun ni ó jẹ́ pé mó ti wà lára àwọn tí ó jẹ́ gbajúgbajà káàkiri àgbáyé, tí ó sì jẹ́ wípé ẹ ní orílẹ̀ èdè Nàìjíríà àti ní ilẹ̀ Áfríkà àti ní ìlú alawọ funfun, ọ́un ni moti ní àwọn tí, wọ́n ti ní àwọn tó jẹ́ ẹ, àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà. Ni àwọn ọdún díẹ̀ sẹ́yìn ló jẹ́ wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà ló gba àwọn ife Champions League pẹ̀lú ẹ English Premier League, tí ó sì jẹ́ wípé ẹ gbogbo àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ́hun, ọ́un ni wọ́n nífẹ̀ẹ́ sí agbábọ́ọ̀lù tó wà lára wọn tó dára jù lọ lágbàyé tí orúkọ rẹ ń jẹ́ Cristiano Ronaldo. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí òun ni ó jẹ́ wípé àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀, wọ́n ni wọ́n máa ń bá ara wọn takùrọ̀sọ tó jẹ́ wípé wọ́n máa ń bá ara wọn jíróòró lórí àwọn ẹ, àwọn ẹ ìlọsíwájú tí wọ́n fi sọ̀kàn pé kó ṣẹlẹ̀ sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà, tí ó sì jẹ wípé ní tí ó sì yẹ wípé ní ilẹ̀ ẹ ní orílẹ̀ èdè wa yìí alawọn tó jẹ́ wípé wọ́n ní aṣọ, wọ́n sì ní àwọn ohun ẹ ìlò tí ó yẹ, a fi dáwon mọ̀ pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United náà ń tẹ́lẹ̀. Ẹ̀mi ò láwọn aṣọ tí ó jẹ́ ti Manchester United ṣùgbọ́n mo láwọn ọ̀rẹ́ tó ní aṣọ náà tí ó sì jẹ́ wípé a máa ń gbìyànjú láti jọ wọọ ẹ, ẹ bọ́ọ̀lù, bọ́ọ̀lù Manchester United ní òrékòóre ni. Ire tí wa ní wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà ni yóò dé ibi gíga tí yóò sì padà sí ìdíje Champions League yóò wà lára àwọn tí yóò jọ máa fi ga gbaga tí wọ́n sì máa gbé ìgba aró sókè láti gbé ìgbé ẹ ìfẹ́ Champions League sókè tí a sì ní iretí pé ẹ, idíje EPL náà, ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí náà, yóò sì máa ṣe dáadáa níbẹ̀. Ẹ̀ ilé ni ère sí gbogbo wa tí a sì ń ẹ ṣiṣẹ́, a sì rò pé àwọn adárí ilé ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà, àwọn náà ń ṣiṣẹ́ tán pẹ̀lú ẹni tó jẹ́ akọni màá gbà tí à ń pè ní coach. Àwa sì nífẹ̀ẹ́ sí akọni màá gbà tó wà níbẹ̀ ní ìsinyìí, àwa sì ń gbàdúrà pé kí ó ṣe dáadáa nítorí pé ọmọ tí a, ọmọ agbábọ́ọ̀lù ẹ Manchester United ló mú wá tẹ́lẹ̀ ni ẹ́ tí í ṣe Michael Carrick. Ìdùnnú wa náà ni pé kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí kó máa gbígba olókè nígbà gbogbo kí wọ́n sì máa nafe sókè lóòrẹ́ kóòrẹ́.

Ibeẹ̀rẹ̀ ni se mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Bẹ́ẹ̀ ni èmi nífẹ̀ẹ́ láti máa jẹ́ kí n máa rùn dáadáa, tí ó sì jẹ́ wípé tí mo bá fẹ́ jáde, mo máa ń lo ohun ọ̀ṣọ́ tá ń pè ní perfume. Ẹ̀hẹn, ohun ọ̀ṣọ́ yìí, òun ni mo máa ń fi sí ara à mi, tí màá sì tun fi sí asọ mi, tí ó sì jẹ àwọn mi máa ń jẹ́ alálòpẹ́. Ẹ̀hẹn, àwọn táwọn mi sì máa jẹ́ èyí tí yóò kanra ní òórùn rán pẹ́. Ẹ̀hẹn, lára àwọn perfume tí mo máa ń lò, òun ni a ti mọ̀, ló jẹ́ ẹn, lórúkọ wọ́n jẹ́ Storm àbí Mosouf, ẹn, tí iyen sì wá láti ilẹ̀ lárubáwá. Ẹ̀hẹn, ìgbà mírán sì ni mo sì tí tun máa ń lòhun tí wọ́n ń pè ní ẹn perfume oil, tó jẹ́ perfume oil tó jẹ́ pé bí òróró òun ni iyen ṣe wá. Ẹ̀hẹn, eléyìí ni ó jẹ́ pé mo máa ń lò bí mo bá fẹ́ jáde síta, tí ó sì jẹ pé mo pàtàkì ẹ̀ gan, pé láti máa lo àwọn ohun ọ̀ṣọ́ yìí sára. Eléyìí ló fi jẹ́ wípé ẹn, ó máa ń jẹ́ kí ẹn, ẹn, ó máa ń jẹ́ kí ìgboyà kó wà fún mi láti lè bá ẹnikẹ́ni, láti lè sún mọ́ ẹnikẹ́ni, láti lè bá wọn sọ̀rọ̀. Torí mo mọ̀ pé ohun ọ̀ṣọ́ tí mo ní, yóò ti kọ fa wọn lóju mora náà, yóò sì jẹ́ ìfẹ́, yóò sì fún mi ní ànfàní láti lè ẹn, yóò sì fún wọn ní ẹn ànfàní láti lè tẹ́tí sí mi. Eléyìí ló sì jé ara àwọn ànfàní kọ̀ọ̀kan tí mo máa ń rí pẹ̀lú àwọn ohun ọ̀ṣọ́ tí mo máa ń lò. Torí àwọn èèyàn mìíràn máa ń lo àwọn oṣo ohun ọ̀ṣọ́ tí ó máa ń, tóorùn wọn, tí ó máa ń ṣe bìnà bìnà, tí ó, tí ò ní jẹ́ ohun jẹ́ oorùn dáadáa. Àwọn ohun ọ̀ṣọ́ tó ní òórùn àdídùn, ìyẹn ló dára jù, tó jẹ́ wípé ẹn, ẹni tó bá wà pẹ̀lú ẹ̀ gan, òun gan, ẹn inú rẹ̀ ó kẹ́ ọtí nù kó ohun wà pẹ̀lú èèyàn, ohun wà pẹ̀lú èèyàn gidi. Torí kí ẹ̀eyan máa rùn pẹ̀lú òògùn ara tí ó máa ń ṣe sára asọ. Òògùn ara tí ó máa ń ṣe sára asọ ló máa ń jẹ́ kí ara ò rùn, tí eléyìí kò sì yẹ kó máa rí bẹ́ẹ̀ fún oníkálukú. Kí ẹ̀ máa fi ohun ọ̀ṣọ́ sára, ẹn kò ní jẹ́ kí òògùn ara tí yóò máa ń rùn lára asọ, kò ní jẹ́ kí ó jẹ́ pé òun ló máa maa rún sáwọn èèyàn, debí pé wọn o wa ní lè fẹ́ bá ẹni náà sọ̀rọ̀. Eléyìí ni pàtàkì ohun ọ̀ṣọ́ tó sì yẹ kí oníkálukú kó máa lò dáadáa.

Èmi nífẹ̀ẹ́ láti má a ṣe ìrànlọ́wọ́ pẹ̀lú àwọn nǹkan tí mo bá ní. Eléyìí ló fi jẹ́ wípé tí mo bá rí ẹni tí òní ló ìrànwọ́ kan, èmi yóò sì gbìyànjú àti ṣe é fún un tí ó bá wà ní ìkápá mi. Àìmọ iye àwọn ènìyàn tó jẹ́ pé ìrànwọ́ tí wọ́n nílò ni pẹ̀lú owó. Ẹ̀ ǹ kò ń ṣe ẹni kan lè má lè bá wọn ṣe gbogbo, ó lè má lè fún wọn ní gbogbo owó yìí, ṣùgbọ́n tó bá fún wọn lára rẹ̀, tó fún ní ohun tóun níkápá, è díẹ̀ náà tí kúrò lára rẹ̀ nìyẹn. Tẹ́lomi ná bá tún fún wọn, ó ṣeé ṣe ẹni tère èjì tère kówó náà kò pé láìpẹ́ láì jìnnà. Éyìí ló fi jẹ́ wípé èmi kì í, èmi kò ń ṣe, èmi kì ń, èmi kò ń tẹtí láti rán ènìyàn tí mo bá nífẹ̀ẹ́ àbí ẹni tí mo bá ní ìkápá lílò láti ṣe ìrànlọ́wọ́ fún. Yálà á pẹ̀lú owó ni. Àwọn ìgbà mìí wa tímo lè má lówó láti fún ènìyàn, tó sì jẹ́ wípé è orọ̀ ìyànjú àbí ọ̀rọ̀ tí yóò jẹ́ ọ̀rọ̀ ìtúnú ni màá sì sọ fún ènì òun. Tí mọ̀ sì mopé éleyìí yóò jẹ́ kí ẹni tí à ń wí yìí ó lè fọkànbalẹ̀ lórí ohun tí mo bá sọ, láti lè ṣiṣẹ́ lórí è ìṣòro tó bá dojú kọ. Ẹ̀ nítorí wípé onírúurú ènìyàn ló ní onírúurú ìṣòro. Àwọn ìṣòro mi ò la owó lọ, bẹ́ẹ̀ sì àwọn mi ló la owó lọ. Àwọn ìṣòro mi, è kí o rí ẹni tí yóò bá a ṣiṣẹ́ lórí nǹkan òun ni. Ẹ̀ ì kí ìrànilọ́wọ́ kò ṣe pe àwọn ènìyàn, wọ́n máa yo ẹ bí ẹni tí ó gbọ̀n. Ṣùgbọ́n ó ṣe títiẹ, ó ṣe fún kèèyàn ó ṣe títiẹ, kó ṣe fọ́ lọ́hun ló dára jù. Kó ṣe títiẹ, kó ṣe pé Ọlọ́run nìkan náà ni ó san lẹ́sàn-án, torí pé ó lè ṣe, ó lè ṣe dáadáa fún dúdú. Kò jẹ́ pé èèyàn pupa ni ó ń ṣe, ènìyàn náà ó fi san lẹ́sàn bí ọ̀rọ̀ ayé bó ṣe rí lé e lèyí. Ẹ̀ wọ́n sì gbàgbọ́, a sì gbọ́gbọ́ pé gbogbo ohun tí ènìyàn bá ṣe pátápátá, òun lèèyàn yóò kẹ́ṣàn ìwá rẹ̀. Kèyàn má ṣe dáadáa sáwọn ènìyàn, kèyàn má rán àwọn ènìyàn lọ́wọ́ ni nǹkan tó dára, tí ó sì yẹ kí ènìyàn má ṣe nígbà gbogbo àti lóore kóóre tí èèyàn bá ní ìkápá. Tí èèyàn ò bá ní ìkápá, kèèyann sọ̀rọ̀ dáadáa ni ló fi dára jù lọ. Kèèyàn má sì bànu ẹni náà jẹ, kó má dàbí pé kó mo ṣe, ló fi wà nínú ìṣòro tó wà.

Àsìkò ìparí iṣẹ́ ni àsìkò tí ọ̀pọ̀lọpọ̀ ǹkan tó máa ń ṣẹlẹ̀. Látorí ibi tí àwọn iṣẹ́ tí èyàn, ibi tí èèyàn bá ṣe dé, àwọn iṣẹ́ tó yẹ kí èèyàn parí àti àwọn iṣẹ́ tó jẹ́ wípẹ́ èèyàn gbọ́dọ̀ dàwọ́lé kó tó dí pé ó kúrò ni ilè iṣẹ́. Ni àsìkò yìí ó máa ń dàbí pé ó wákàtí oun yára sí tí yóò sì dàbí wípẹ́ kò fẹ́ ṣi àsìkò mọ́. Tí èèyàn yóò sì máa lé, ọ̀nà àti tètè kúrò lẹ́nu iṣẹ́ kó ba lè tètè dé ilé ṣe gbogbo àwọn ǹkan ìyókù tó bá tún ní dí làti ṣe. Àsìkò yìí ló jẹ́ wípẹ́ èèyàn yóò máa ṣe ìpalẹ̀mọ́ láti parí gbogbo ohun tó bá ní lọ́wọ́, tó sì jẹ́ pé àwọn ǹkan kọ̀ọ̀kan tí èèyàn o bá le parí, èèyàn lè gbé lọ sílé láti lọ parí ẹ. Àwọn ǹkan mìíràn sì wà tó jẹ́ wípẹ́ èèyàn yóò ṣiṣẹ́ lórí ẹ, a sì fún ẹni tó tún kù láti ṣiṣẹ́ lórí ẹ ni. Éèyí ló fi jẹ́ wípẹ́ àsìkò yìí òun ni àwọn èèyàn ni wọ́n máa ń, okan won tí máa ń wà nílé, ṣùgbọ́n wọ́n gbìyànjú láti parí gbogbo ohun tó máa ń wà lórí, lórí tábìlì wọn. Èléyí ló fi jẹ́ wípẹ́ àsìkò ìparí iṣẹ́ òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Êhn, tó jẹ́ pé tó bá ní, tó bá ní lòun lọ́wọ́ lọ́ fún àwọn èèyàn lásìkò yìí gan, ê àwọn, àwọn ǹkan iṣẹ́ tí wọ́n ṣe ó lè gbomi mú dé ibi kí wọ́n lè máa ráyè tìtì ẹ. Ê àń, èyí ló fi jẹ́ wípẹ́ mọ̀, nítorí wípẹ́ tó bá ti tó àsìkò tí iṣẹ́ parí báyìí, oníkálukú ó máa rẹ́ ilé, oníkálukú ó máa lé. Ê àń, torí èèyàn ó máa ń tí èèyàn bá, èèyàn ó bá lóju pópó. Lójú pópó le, ó lè, ó lè jẹ́ pé ǹ tí ẹ, ê àwọn ọkọ̀ tó jẹ́, tó lè jẹ́ pé sún kẹ́rẹ́ fà kẹ́rẹ́ ọkọ̀ n le yan o bá lóju pópó báyèn. Tí òun bá sì tètè kúrò nínú iṣẹ́, ê sún kẹ́rẹ́ fà kẹ́rẹ́ yìí ó ṣe é ṣe kó jẹ́ kí èèyàn pẹ́ lójo àná. Èyí ló jẹ́ pé àwọn èèyàn máa ń fẹ́ tètè kúrò nínú ibi iṣẹ́ kí wọ́n bá lè tètè dé ilé. Ê àń, àsìkò yìí sì ni báyìí oníkálukú ló máa ń fi èrò sí ǹkan tó bá fẹ́ sè awon nkan to je pe yoolè parí, ati awon to jè wìpè yoo sò dí ojò kejí Ê bó ṣe rí ní ọ̀pọ̀lọpọ̀ igbà àti láwọ̀, láwọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílé yìí.

Èmi máa n wọ ìbọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ara ìmúra mi lójoojúmọ́, láì pẹ̀kù àwọn ọjọ́ tí mo bá n lọ ibi iṣẹ́. Ẹ̀ ká sọ pé àwọn ọjọ́ tí iṣẹ́ ò bá tà mí, mo lè máa wọ, mo máa sábà, mi ò kí n sábà wọ ìbọ̀sẹ̀. Ìbọ̀sẹ̀ tí mo ní ó pọ̀ oríṣiríṣi, mo ní ẹ̀n tó jẹ́ aláwọ̀ búlúù, tí mo sì ní aláwọ̀ dúdú. Ṣùgbọ́n aláwọ̀ dúdú, ìbọ̀sẹ̀ aláwọ̀ dúdú ni mo máa ń sábà wọ lójoojúmọ́, tó sì jẹ́ wipe ìbọ̀sẹ̀ mi ni ó máa ń dé ibi kókósẹ̀. Àwọn tó máa ń kọjá kókósẹ̀ máa ń sùgbọ́n ẹ̀n tí mo máa ń sábà wọ, kí n tó wọ ẹ̀m ẹ̀m bàtà àtẹ́ bàtà mi, kí n tó wọ̀, òun ló máa ń sábà jẹ́ ìbọ̀ ẹ̀ e fẹ́ ẹ̀n tó jẹ́ dúdú. Torípé ìbọ̀sẹ̀ yìí, òun ni ẹ̀ òun máa ń jẹ́ kí ìmúra ẹni kó pé tí ó sì máa tún jẹ́ ara wọn tó máa tún dààbò bo ẹsẹ̀ kó tó di pé yẹn wọ bàtà. Ẹ̀ pẹ̀lú ìbọ̀sẹ̀ yìí, ẹ̀ ìgbà tí ó bá fi di, ìgbà tí máa ba fi bọ́ bàtà mi, ẹsẹ̀ mi yóò sì tún tùntún tí ó sì ní jẹ́, tí ó sì ní ní àbọ̀wọ́n púpọ̀ kó tó di pé mo fọ ẹsẹ̀ náà. Àwọn ìbọ̀sẹ̀ yìí ni mo sì máa ń gbìyànjú àti ṣètọ́jú ti ó jẹ pe mo máa fò lóore kóòre. Rí i pé àwọn èèyàn míì wọ́n lè wọ ìbọ̀sẹ̀ kan fún odidi oṣù kan kí wọ́n sì máa fò rara, eléyìí kò ṣe ǹkan tó dára. Ẹ̀ ó yẹ kí èèyàn máa ṣe ìtọ́jú àwọn ìbọ̀sẹ̀ tí èèyàn bá n wọ dáadáa ló ní gbogbo ìgbà ni. Kó sì jẹ wípé ìbọ̀sẹ̀ náà ni ó yẹ kí èèyàn fi sí ibi tí atẹ́gùn ó tì fẹ́ sí. Ẹ̀h nítorí pé tí òòrùn òògùn àbí omi bá wa lara ìbọ̀sẹ̀ yìí, ó máa ń jẹ́ kó mú òòrùn òrukú jáde, eléyìí kò sì dára tó fún ẹnikẹ́ni. Ẹ̀h àwọn ìgbà mìíràn sì wà tó jẹ wípé tí ó bá mú òòrùn burukú jáde, ó tún ṣe é ṣe kó máa ẹ̀ ló jẹ́ pé àwọn kòkòrò, kòkòrò aifojuri ni ó tì máa wà lára rẹ̀ tí yóò sì le àwọn èèyàn ni ìjàǹbá. Eléyìí ló fi jẹ́ wípé èèyàn gbọdọ̀ máa ṣè itọ́jú ìbọ̀sẹ̀ rẹ dáadáa. Kó sì jẹ́ wípé kó ní oríṣiríṣi bó ṣe ń mí, ẹ̀ bó ṣe ó kéré tán, bó ṣe ń méjì sí mẹ́rin tí yóò lè máa pàrọ̀ síra wọn tí ó sì máa ṣe ìtọ́jú gbogbo wọn sí bó ṣe yẹ tán àti bó ṣe yẹ.

Bẹ́ẹ̀ni mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun, torí pé ara àwọn ẹ̀kọ́ tí wọ́n máa ń kọ́ ọmọdé náà ni àwọn ẹ̀kọ́ orí, ehn, ilé, ilé ìjẹun tí wọ́n ń pè ní dining table manner. Ehn, àwọn ẹ̀kọ́ yìí ló jẹ́ wípé àti kékeré ni wọ́n ti máa ń fi ń kọ́ ọmọ torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ, ehn, ni ó nílò láti jẹ́ kí àwọn òbí kan sọ fún, kan fi yàn kí wọ́n sì fi àwòrán kan sì fi lélẹ̀ fún, lórí bí èèyàn ṣe máa ń jẹun àti ọ̀nà tí èèyàn fi máa ń jẹun lọ́nà tó dára jùlọ. Ẹ̀yii ló fi jẹ́ wípé àti kékeré ni àwọn òbí mi ni wọ́n ti kọ́ mi ní àwọn ẹ̀kọ́ tí èèyàn bá wà lórí, ehn, tábìlì ìjẹun. Ehn, tí ó sì jẹ́ wípé èmi náà ti mo máa ń, mo sì mú àwọn ẹ̀kọ́ yìí lò di àsìkò tí mo wà. Ehn, lára ẹ̀ náà ni wípé tí mo bá wà ní orí oúnjẹ èmi kì í sọ̀rọ̀. Tí ó sì jẹ́ wípé, ehn, oúnjẹ tí mo bá ń jẹ, òun ni mo máa ń jẹ lọ́nà tí, ehn, kò fi ní di àwọn ará yo kú lọ́wọ́. Tí àwọn òbí mi bá ń jẹun, wọ́n máa ń jẹun sàmùsàmù, wọ́n máa ń fi síbi lu abọ́ ní òré kóòré. Tí ó sì jẹ́ wípé ilé yìí ó ṣe é ṣe kó má di ẹni kejì lọ́wọ́. Tàbí kí ẹni mìíràn kó mọ ẹran kó fà á, débi wípé ata tó wà lára ẹran náà yóò sì fọn sí, yóò fọn tán, yóò fọn káàkiri àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́. Tàbí kó ṣe é ṣe kó fọn sí ojú ti ẹ gangan. Ilé yìí kò sì bójú mú tó, tí ó sì yẹ kí àwọn èèyàn kan máa sọ̀rọ̀ fún, kan bá, torí pé ìwà tí ó dára ni nígbà tí èèyàn bá ń jẹun. Ehn, bó sì jẹ́, ohun tí ó sì dára jù náà ni wípé kí èèyàn kó jẹun, oúnjẹ tí ó bá fẹ́ jẹ kó má fi di ará ìlú kú lọ́wọ́. Tí ó sì jẹ́ wípé, ehn, tí ó bá ti ṣe, tí ó bá ti jẹun tán, ehn, ní ilé wa àwa máa ń gbá bó wa lọ sí ilé ìdáná ni tí a sì yanjú àti fọ abọ́ wa. Bàbá ṣe ń ló tán, bàbá ṣe ń jẹun tán. Eyi ni àwọn tí wọ́n fi kọ́ wa láti kékeré tí ó sì jẹ́ wípé gbogbo ọmọ ilé wa òun ló máa rún kábàáyì ṣe.

Ó má n tó aago mẹ́wàá sí mọ́kànlá alẹ́ kín tó sùn, eh, lójoojúmọ́ ni eléyìí sábà má n ṣẹlẹ̀ tí ó sì jẹ́ wípé, eh, tí mo bá ti ti ibi iṣẹ́ dé, èmi yóò sì ṣe ohun tó bá yẹ kí n ṣe, èmi yóò ma sì gbìyànjú láti jẹun alẹ́ kó tó di aago mẹ́jọ. Eh, gbogbo àwọn iṣẹ́ tí mo bá ṣe pàtì lẹ́nu iṣẹ́, àwọn tó bá yẹ kí n mú ojútó, àwọn tó bá yẹ kí n ṣe àti gbogbo bí màá ṣe mojútó ẹbí mi, gbogbo eléyìí ni màá sì ṣe láti ibi tí màá sì ṣe tó má n jẹ́ kó má n gbà mí, ó má n wọ aago mẹ́wàá nígbà mìíràn kó tó di pé mo parí wọn tí ó sì jẹ́ wípé, eh, gbogbo ìdí ó ro mí pẹ̀lú ìyàwó mi pẹ̀lú àwọn ọmọ mi, òun ló jẹ́ wípé ó ma n gba àsìkò. Eh, àwọn àgbà mí wà àbí lọ́pọ̀lọpọ̀ ìgbà, òun ni mo máa sábà wò, eh, orí wò, eré orí ìtàgé tàbí kí n gbọ́ ìròyìn ní orí tẹlifísàn kí ó sì jẹ́ wípé eléyìí gangan òun ni mo máa n sábà n ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní n tó di pé mo sùn tí màá mọ̀, tí màá fi ní, tí yóò sì jẹ́ kí mo mọ ẹni tó n ṣẹlẹ̀ ní agbègbè mi àti ní orílẹ̀ èdè pẹ̀lú àgbáyé. Bí mo ṣe má n ṣe nìyí lójoojúmọ́ tí ó sì jẹ́ wípé mo ti má n parí sí àwọn ǹkan tó bá tún ní, tó bá tún jẹ tí mo mọ̀ pé ó ṣe é ṣe kí ó ṣe ìdíwọ́ fún mi láti má tètè dé ibi iṣẹ́ lọ́jọ́ kejì tí màá sì gbìyànjú kí n tètè ṣe wọ́n sílẹ̀ kó tó di, ní kí n tó di pé mo tó sùn. Eh, bí mo ṣe má n ṣe òun ni ójoojúmọ́ ni eléyìí tí ó sì jẹ́ wípé ó fẹ́rẹ̀ wọ́pọ̀ láwọn ọjọ́ tí mo má n sùn níbi aago mẹ́jọ àbí mẹ́sàn án. Eh, olójú ọjọ́ tó má n ṣẹlẹ̀ bẹ́ẹ̀, bóyá ọjọ́ tó bá rẹ̀ mí gan tàbí tó jẹ́ pé bẹ́ẹ̀ mi ò bá lọ ibi iṣẹ́ àbí tó jẹ́ pé mi ò ní ǹkan púpọ̀ láti ṣe ní ọwọ́ alẹ́, òun ni mo má n tètè sùn lálẹ́. Ti ó bá ṣe eléyìí, mi ò n sábà sùn ní àsìkò tí kò tí ní, mi ò sábà sùn ní àsìkò ká tó kó tó di aago mẹ́wàá ní alẹ́.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo máa ń kọ́ lóri ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì. Ohun tí mo bá ti ṣe alábàápàdé tí mo mọ̀ pé mi ò ní máa nípa rẹ̀, oun ni máa sì mú fóònù mi tí máa sì tẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì tí màá sì kà nípa rẹ̀. Elẹ́yii ṣì máà tún jẹ́ kí mi ní ìmọ̀ kikun lórí àwọn nǹkan tí mo bá ń lò àti àwọn nǹkan tí ó jẹ́ pé ó bá fẹ́ rújú sí mi. Mo máa ń ṣe irú nǹkan báyìí l'oore k'oóre. Lórí íńtánẹ́ẹ̀tì náà ló sì tun jẹ́ ibi ti mo ti máa ń ka àwọn iroyin ohun tó bá tun ń ṣẹlẹ̀ lágbàáyé. Tó sì jẹ́ pé àwọn ìtàkùn íńtánẹ́ẹ̀tì kọ̀ọ̀kan tí mo tún ní gẹ́gẹ́ bí àwọn aàpù tí àwọn èèyàn ìbánidọ́rẹ̀ ojútàkùn ìbánidọ́rẹ̀ gẹ́gẹ́ bí oun ti à lè pè ní Twitter táa mọ sí X báyìí pẹ̀lú WhatsApp. Àwọn eléyii lo jẹ́ wípé mo máa sábà lò dáadáa nínú àwọn ẹ̀rọ àwọn ojútàkùn íńtánẹ́ẹ̀tì mi, tí ó sì jẹ́ wípé ó fẹ́, kofẹ́ẹ̀ sí ọjọ́ kan tí mi ò ní ṣe ǹkan kan abi omiran lọ rí íńtánẹ́ẹ̀tì. Yála pé mo fẹ́ kàwé ní ò àbí mo fẹ́ bá àwọn èniyàn sọ̀rọ̀ ní ò, kó dà ko jẹ́ wípé boyá mo fẹ́ bá oníbàárà sọ̀rọ̀, gbogbo irú nǹkan báyìí patapata orí íńtánẹ́ẹ̀tì náà ni a ti ń ṣe. Tó sì jẹ́ wípé àwọn nǹkan kọ̀ọ̀kan, àwọn ẹ̀kọ́ kan wà tó jẹ́ wípé mo nílò tó wúlò tó ṣe pàtàkì fún mi fún iṣẹ́ mi tí ó sì jẹ́ pé orí íńtánẹ́ẹ̀tì náà oun ni mo ti máa ń kọ́ àwọn ẹ̀kọ́ yìí. Tori e ló fi jẹ́ wípé íńtánẹ́ẹ̀tì ó ṣe pàtàkì ó se kokọ̀ sí mi tí mo sì máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí rẹ̀ tí mo máa ń kọ́ àwọn nǹkan rẹpẹtẹ lórí rẹ̀ tí mo sì máà ń tí mo sì tún máa fi mọ ohun tó ń lọ lágbègbè mi àti lágbàáyé.

Ìsinmi oúnjẹ ọ̀sán ní ilé iṣẹ́ mi, ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ ló jẹ́ ọgbọ̀n iṣẹ ju, tí ó sì jẹ́ wípé gbogbo àwọn òṣìṣẹ́ la láǹfààní sí ìsinmi yìí. Eh, tó bá ti di ọwọ́ ago kan, ìní aláfàní láti lọ jẹun ní ilé ìjẹun ilé iṣẹ́, tí ó sì jẹ́ wípé gbogbo iṣẹ́ tí ẹyan bá ń ṣe lásìkò yìí ni èèyàn lè ṣe pa, èèyàn lè pa tì. Eh, kódà àwọn ọ̀pọ̀lọpọ̀ ìpàdé, òun ni wọ́n máa ń sábà fi ààyè lẹ̀. Ó jẹ́ wípé kó jẹ́ ẹ̀yin ìsinmi oúnjẹ yìí, òun ni wọ́n máa ṣe, tàbí kó jẹ́ wípé kó tó di pa àgbà ìsinmi oúnjẹ, òun ni wọn ti máa parí ìpàdé náà. Tí ó sì jẹ́ wípé wọn jẹ́ kí ǹkan kan kó di ìsinmi oúnjẹ wa lọ́wọ́. Wọn gbà wípé eh, ní idi enu iṣẹ́ èèyàn nílò láti máa sinmi, èèyàn sì nílò oúnjẹ láti lè ní okun àtàgbàra láti ṣe iṣẹ́ tí à ń ṣe. Èyí ló fi jẹ́ wípé gbogbo òṣìṣẹ́ wa patapata ná fún ní àǹfààní láti ní ìsinmi, láti máa lo ìsinmi yìí. Ìwọ tó bá wù, òun ni o lè sọ pé bo yà ò jẹun tàbí bo yà ò fẹ́ fi ìsinmi yìí, o fẹ́ fi ṣe ǹkan mi. Eh, ṣùgbọ́n lẹ́yìn ìsinmi yìí, o ni kaluku o padà sẹ́nu iṣẹ́. Tí ó sì jẹ́ wípé àwọn ilé oúnjẹ náà lẹ́nu iṣẹ́ wa, àwọn náà ni wọ́n ti máa ń gbaradì ṣá àsìkò yìí. Tí ó jẹ́ pé àwọn náà kì í sì fi àsì, eh, wọ́n fàkókò wa ṣòfò. Tó bá ti di pé a bá fẹ́ ra oúnjẹ, eh, oríṣìíríṣìí oúnjẹ náà ni wọ́n sì ń ta ní ilé iṣẹ́ wa tí ó jẹ́ wípé èèyàn lè jẹ lọ́sàn-án. Tí ó sì ní eh, tí ó sì ní jẹ́ ǹ tí àwọn oúnjẹ, àwọn ilé oúnjẹ wá. Ni ó sì jẹ́ wípé oúnjẹ ohun tó máa ń ṣe, òun ni ó jẹ́ ǹ tí ó bá ara mu tí kò sì ń ṣe ara ní ìjàmbá, bó ti wule kò mọ̀. Eh, nítorí wipé alá ilé a ní àwọn tí wọ́n ń mójútó àwọn oúnjẹ tí wọ́n ń sè níbẹ̀. Tí ó sì jẹ́ wípé, a gbà wípé, ara pàtàkì ọ̀kan lára, pàtàkì lọ́kàn lára nínú àwọn apá tí ó ṣe, tó ṣe pàtàkì jù lọ ní ilé iṣẹ́ wa ni ilé oúnjẹ. Tí ó sì jẹ́ wípé, wòn máa ń mójútó oúnjẹ tí wòn máa ń gbé jáde fún àwa òṣìṣẹ́ láti jẹ. Owó àpò ara wa la tí máa ń ra oúnjẹ ní ilé iṣẹ́. Tí ó sì jẹ́ pé àwọn lọ́gàlọ́gà òun ni wọ́n ní àwọn, àwọn, àwọn pépà ti wòń lè máa fi rá oúnjẹ ọ̀fẹ́ ni ekọ̀ọ̀kan. Eléyi tó sì jẹ́ wípé irú báyìí, irú ǹkan báyìí ni kò, kò sí ohun tí ó kárí gbogbo wa. Ṣùgbọ́n ìsinmi oúnjẹ ló jẹ́ pé ó kárí gbogbo wa tí ó sì jẹ́ wípé gbogbo wa la máa ń sábà gbà níbi iṣẹ́ lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, eleyi ti ṣẹlẹ̀ ní àwọn ìgbà kan sẹ́yìn, èh tí ó sì jẹ́ wípé ohun tó tún máa ń ṣẹlẹ̀ láwọn ẹ̀kọ́ kan náà ni. Ẹ̀kọ́ kan tó máa ń ṣẹlẹ̀ ni pé tí eh a bá dé ibi iṣẹ́ tí ó jẹ́ wípé eh ojú òpó ìtàkùn wa tí a ń pè ní nẹ́tíwọ́ọ̀kì tí kò bá dára, tí ó sì jẹ́ wípé kò fún wa ní àǹfààní láti jẹ́ kí a lo ẹ̀rọ ayárabíàṣá wa. Elé yìí ló máa ń ṣe ìdíwọ́ fún iṣẹ́ tí a bá ń ṣe. Tí ó sì jẹ́ wípé irú nkọ báyìí ó ṣẹlẹ̀ láwọn ọjọ́ kokan, mo ranti ọjọ́ kan tó jẹ́ wípé ojú òpó wa, nẹ́tíwọ́ọ̀kì wa kò dára láti ìbẹ̀rẹ̀ iṣẹ́ títí tó fi dé ìparí lọ́jọ́ náà. Eh tí ó sì jẹ́ wípé àwa ò rí ẹ̀rọ ayárabíàṣá wa, a à rí ló. Eh àwọn ọ̀pọ̀ àwọn ǹkan kan tààrí ṣe ló jẹ́ pé ó rí ẹ̀rọ eh alá ẹ̀rọ fóònù wa láti, láti lé, láti láwọn ǹkan kan kan ṣe. Tí ó sì jẹ́ wípé ilé yìí ó ṣe ìdínà fún iṣẹ́ wa lọ́jọ́ náà. Eh elé yìí sì ni àwọn amojú ẹ̀rọ wa tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́, tí wọ́n sì bẹ̀rẹ̀ ṣíṣe lórí àwọn ìdojúkọ náà. Eh ṣùgbọ́n ó gbà wá ní odidi ọjọ́ yẹn, kó to dí wípé wọ́n rí ojútùú sí ìṣòro náà. Eh elé yìí fi jẹ́ wípé àwa kò lo ẹ̀rọ ayárabíàṣá lọ́jọ́ náà títí tí a fi kuro lenu iṣẹ́. Nígbà tó sì di ọjọ́ kejì, a rí pé gbogbo ǹkan ló ti padàpọ̀ sípọ̀. Àwọn igba kan tó jẹ́ pé boya mo le má lo ẹ̀rọ ayárabíàṣá lénu iṣẹ́, òun ni pé bóyá mo bá ní ìpàdé tí màá bá ṣe, tí ó sì jẹ́ pé ìpàdé yìí ló jẹ́ ohun tí ó jẹ́ ohun tí yóò gùn, tó gùn, tí yóò gba wákàtí púpọ̀ eh láwọn àsìkò yìí. Eh ó le jẹ́ pé ìpàdé boyá ohun tí màá ní nílò láti eh tí, tí màá nílò láti eh gbà léjo àwọn ènìyàn tá si jo sọ̀rọ̀ rẹpẹtẹ, òun ni. Elé yìí ló ń lè máa fún mi ní àǹfààní láti lo ẹ̀yọ ẹ̀rọ ayárabíàṣá lẹ́nu iṣẹ́ tí ó sì jẹ́ pé ó fẹ́ wọ́pọ̀ kí a má lo ẹ̀rọ ayára ayárabíàṣá wa lọ́jọ́ kan lẹ́nu iṣẹ́. Ó ṣo wọ́n ọjọ́ tó iru nkan báyìí tó máa ń rí bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń na ara, ilé mi ni o si máa ń wáyé lóòrèkóòrè tí ó jẹ́ pé tí mo bá kúro lẹ́nu iṣẹ́, tí mo bá délé, màá sì bẹ ìyàwó mi pé kó jọ bá mi tẹ gbo wo ara mi, kó bá mi na wo ara mi kí ara mi lè rún jí pépé si. Ẹ̀ lẹ́yìn wa àgbáyén ló jẹ́ wípé ẹ̀ kọ̀ọ̀kan máa ń lọ sí àwọn ilé ìtọ́jú ara tí wọ́n fi máa ń na ara, ẹ̀ tí a lè pè ní spa, tó sì jẹ́ wípé máa ń san owó fún iṣẹ́ tí wọ́n máa ń ṣe fún mi, tí wọ́n sì bá mi tẹ gbogbo oríkerìke ara mi. Ẹ̀ tí wọ́n bá sì ṣe létan, èmi yóò sì máa ń ẹ̀ ara mi máa ń yá gágá tó jẹ́ pé mi mo tún máa ń ní ẹ̀ ó tún máa dàbí pé bóyá ẹ̀ n mo ṣẹ̀ bíi pé mo, mo, mo ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ láàárín òṣùwọ̀n ni, òhun sì máa jẹ́ kí ara mi kó yá gágá, ó sì máa jẹ́ kí n fi ara kí n kí n lè kí n lè pọ́jú mọ́ gbogbo ohun tí mo bá fẹ́ ṣe lásìkò ọ̀un. Eléyi ló fi jẹ́ wípé ara tí mo máa ń sábà ṣe lóòrèkóòrè ni, ki ó ba lẹ ràn mi lọ́ lẹ́nu iṣẹ́ mi àti nínú gbogbo ẹ̀ gbogbo ohun tí mo bá ń dáwọ́ rí tí mo bá ń ṣe ní ilé ayé. Ẹ̀léyi ló fi jẹ́ pé ó jẹ́ ó jẹ́ ohun pàtàkì sí mi tí mi ò ṣe kì í ṣe eré tí ó jẹ́ pé mo máa ń ṣe lóòrèkóòrè. Nítorí pé mo mọ̀ pé ẹ̀ ara tí tó ara bá ń ró ni, kí ara tí kò jẹ́ kí èèyàn ara bá ń ró ni tí èèyàn ara rẹ̀ ò jí pépé. Ara tó ń ró yan kò ní jẹ́ kó lè kojúmọ́ iṣẹ́ tó yẹ́ kó ṣe dáadáa. Ẹ̀ bó ṣe ara riro oun ni kò ní jẹ́ kí ó lè ṣe gbogbo ohun tó bá yẹ kó ṣe lásìkò àti nígbà tó bá yẹ kó ṣe. Eleyi ló fi jẹ́ wípé mo máa ń gbìyànjú láti mọ́jútó ara mi gẹ́gẹ́ bí ẹ̀ wàhálà ṣe bó ṣe pàtó. Ló sì jẹ́ pé ìṣòro ṣe yẹn àwọn ìdojúkọ lẹ́nu iṣẹ́ bó ṣe pàtó. Iná ló sì jẹ́ wípé mo máa ń gbìyànjú láti lè fún ara mi ní ẹ̀ ìsinmi tí mo sì máa ń lọ na ara láti lè jẹ́ kí ẹ̀ ara mi kó jí pépé si.

Bẹ́ẹ̀ni, mò ń gba owó tó dára lẹ́nu iṣẹ́ torí pé ilé iṣẹ́ mi ó mọ rírí àwọn òṣìṣẹ́, wọ́n sì máa ń ṣe ìtọ́jú àwa òṣìṣẹ́ dáadáa. Ẹ̀hn owó tí wọ́n sì ń fún mi lẹ́nu iṣẹ́, n ló jẹ́ wípé ó wà lára àwọn tí ó ga jù lọ, ní àwọn iṣẹ́ àwọn ilé iṣẹ́ mìíràn. Tó jẹ́ wípé tí a bá fi àwọn akẹgbẹ́ mi ní ilé iṣẹ́ mìíràn, tí a bá gbe owó tí mò ń gba ṣẹ́gbẹ́ owó wọn, owó mi yóò sì tún dara jù owó wọn lọ tàbí kó jẹ́ nti ó fẹ́ jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan kan náà. Ẹ̀, ṣùgbọ́n wọn kò wọ́pọ̀ nínú àwọn ilé iṣẹ́ tó ń san, tó ń san owó tó ilé iṣẹ́ wa. Eléyìí ló fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ wa, òun ni ò ń ṣẹ̀bà kúrò ní ilé iṣẹ́ láti lọ darapọ̀ mọ́ ilé iṣẹ́ mìíràn torí wípé ibi tó ń lọ, owó tó fẹ́ gbà ń bẹ́ àti gbogbo àǹfààní tó rí ń bẹ́ kò tó owó tó ń gbà níbí ilé iṣẹ́ wa. Àwọn ilé, àwọn ilé iṣẹ́ wa ló mọ rírí gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá tí ó sì jẹ́ wípé wọ́n máa ń gbìyànjú láti ṣe, wọ́n máa ń gbìyànjú láti ṣe, ìdánwò láti lè ní ìtẹ̀síwájú lẹ́nu iṣẹ́, ìdánwò ìlọsíwájú gbogbogbà àti lóòrèkóòrè. Ẹni tó bá sì ti tó láti ní ìlọsíwájú láti, ní ìlọsíwájú lẹ́nu iṣẹ́, òun ni wọ́n sì máa fún ní ìlọsíwájú rẹ̀. Ẹni tó bá ti pé gbogbo àwọn ìlànà àti gbogbo, gbogbo ìlànà tó ń sọ pé ìlànà tó ń làkale láti di, láti lọ sí ìpele tó tún tẹ̀lé ìpele tó bá wà lẹ́nu iṣẹ́. Eléyìí ló sì jẹ́ ara ǹkan tó sì jẹ́ ìwúrí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ilé wa, ilé iṣẹ́ wa láti máa ń ṣe iṣẹ́ takuntakun àti láti máa ṣe àwọn iṣẹ́ tí yóò tún máa mú ìlọsíwájú bá ilé iṣẹ́. Torí wípé láti ìgbà tí mo ti dé ilé iṣẹ́ yìí, kò wọ́pọ̀ kí ń rí n tí yóò padà jẹ́ ojúsàájú. Ǹkan tó bá ti tọ́ sí ọ, òun ni wọ́n máa ń ṣẹ̀bà fún ẹ. Eléyìí ló fi jẹ́ wípé, ilé iṣẹ́ wa òun ni ó máa ń fún oníkálukú ní ààyè láti lè ṣe gbogbo ohun tó bá yẹ kó ṣe tí wọ́n sì máa ń ṣẹ̀sán fún àwọn tó bá tún ṣe dáadáa jù lọ.

Ní ilé iṣẹ́ wa àwọn òṣìṣẹ́ tí a ń gbà ni wọ́n jẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ pípé tí ó sì jẹ́ pé wọ́n máa ń ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n ṣe léṣẹ́ wa. Lélòó jẹ́ pé àwọn òṣìṣẹ́ tí èmi ń bá ṣiṣẹ́ àtàwọn tí mo máa ń fún-- tí mo máa ń, ẹ́ẹ́, tí mo máa ń ṣà, ẹ́ẹ́, tí mo máa ń sọ fún àwọn ilé iṣẹ́ wa láti gbà ni mo máa ń jẹ́ sọ fún wọn pé ó jẹ́ àwọn tí wọ́n jẹ́ ọ̀pọ̀lọpọ̀ pípé, àwọn tí wọ́n ní ọgbọ́n àtinú, lè ní ọgbọ́n àtinúdá, àwọn tó jẹ́ pé tí ìṣòro bá kojú wọn, wọn wà gbogbo ọ̀nà láti jẹ́ kí ìṣòro náà kí ó di ìgbàgbé kó tó di pé wọn ṣe àwọn iṣẹ́ mìíràn. Àwọn tó jẹ́ pé wọn ò ní dédé jáwọ́ lórí ohun tí wọ́n máa ń ṣe, ẹ́ẹ́, wọn ò ní jẹ́ kó sùn, wọn ò ní jẹ́ kó rẹ̀ wọ́n títí tán fi rí ojútùú sí ìṣòro tó bá dojú kọ wọn. Gẹ́gẹ́ bí àwọn ènìyàn báyìí, ẹ́ẹ́, ni àwọn ǹkan, àwọn ènìyàn tí a fẹ́ ní ilé iṣẹ́ wa. Ara wọn, ara àwọn, ẹ́ẹ́, àmúyẹ wọ̀nyí ni àwọn àmúyẹ ta máa ń wà nínú òṣìṣẹ́ rẹ ní ilé iṣẹ́ wa tí ó sì jẹ́ wípé ohun tí ó wà nínú tí èmi náà nífẹ̀ẹ́ sí jù lọ, òun ni wípé kí òṣìṣẹ́ kí ó wá ojútùú kó wá, kó gbìyànjú láti wá ojútùú sí gbogbo àdójúkọ tó bá yá nínú iṣẹ́. Nítorí pé bé mi náà ṣì wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló wà lẹ́nu iṣẹ́, ọ̀nà àgbà àti ọ̀nà atọ̀ láti lè wá ojútùú sí gbogbo ìṣòro ni mo máa ń ṣàwàwà ní gbogbo ìgbà tí ó sì jẹ́ wípé àwọn ǹkan tó jí ẹkẹ́ mi náà kí i máa ní tẹ̀síwájú àti lọ síwájú lẹ́nu iṣẹ́ ilé yìí. Ẹ̀ẹ́, ilé yìí ló fi jẹ́ wípé àwọn òṣìṣẹ́ wa òun la mú gẹ́gẹ́ bí àwọn ohun pàtàkì, àwọn èèyàn pàtàkì lẹ́nu iṣẹ́ kí i ó sì jẹ́ wípé, ẹ́ẹ́, ìtọ́jú wọn ó jẹ́ ọ̀wọ́ lógun lẹ́nu iṣẹ́ wa. Ẹ̀ẹ́, nítorí pé òṣìṣẹ́ tí wọ́n bá tọ́jú dáadáa, òun ni yóò ronú, yóò lè ronú ọgbọ́n àtinúdá, òun ni yóò lè ṣe àwọn nǹkan mìírèmíìré, àwọn nǹkan tí yóò lè wá ojútùú sí, ẹ́ẹ́, àwọn ìṣòro kọ̀ọ̀kan lẹ́nu iṣẹ́. Ẹ̀ẹ́, eléyìí òun ni ara àwọn ohun tí wọ́n máa ń wà ní inú òṣìṣẹ́ tuntun tó bá ṣẹ̀, bá tó bá ṣẹ̀, bẹ́ẹ̀re sì ṣiṣẹ́ ní ilé iṣẹ́ wa.

Bẹ́ẹ̀ni, èmi ní irun gbàn tí ó sì jẹ́ wípé àti ìgbà tí mo ti jẹ́ bí ọmọ ọdún méjìdínlógún, òun ni irun gbàn mi ló ti pọ̀ tí ó ti, tí ó ti ń, tí ó ti má ń gùn dáadáa tí ó sì má ń wù yè tó má ń ṣe rí. Ẹ̀ irun gbàn mi ló jẹ́ ara àwọn tó má ń bu ẹwà kún ọkùnrin. Ẹ̀ tí ṣùgbọ́n irun gbàn yìí òun ni ó láǹfààní láti gùn kó ó tàn bí ó sì tọ́ àti bí ó sì yẹ. Ẹ̀ gbàn tó bá jẹ́ pé ẹni tí ó bá mú ojútó irun gbàn rẹ̀, òun ni yóò lè máa mú ojútó, yóò lè máa, ẹ̀, ẹ̀ gẹ́ àwọn irun gbàn àwọn yìí, tí yóò lè máa gé irun gbàn yìí tí yóò sì máa ṣe ìtọ́jú rẹ̀ bí ó sì tọ́ àti bí ó sì yẹ. Torí pé irun tó bá gùn jù, ẹ̀, tí ẹ̀, ara ìtọ́jú rẹ̀ náà ni pé kí èèyàn gé e kúrú, kí èèyàn, ẹ̀ gẹ́ e lẹ́sẹẹsẹ, ẹ̀ kó má ba à tàn ká ibi tí o yẹ kó dé. Àwọn irungbon mi wà tó jẹ́ wípé, ẹ̀ ẹni, ẹni, àwọn irungbon hun yóò ti máa wọ ẹnu ẹni tí ó bá ní àbí àwọn tó bá jẹ́ pé irun gbàn wọn, ẹ̀ ó má n kó ìdọ̀tí sára tí àwọn ènìyàn wọn sì kí ń fi òmi fọ́, tí wọ́n sì kí ń fi, wọ́n fi, fi ìyàrun láti ya irungbon wọn tí yóò wá ta kókó mọ́ wọn ní ẹnu. Eléyìí ni kò dára tó torí pé ẹ̀ ìwà ààyè, ìwà ài láfinjú òhun ni ìwà ọbun ni ìwà yìí. Sugbọn gbẹ́ ẹni tó bá láfinjú, ẹ̀ tó bá ti n jẹ́ pé irungbon rẹ̀ bá ti ń gùn, òhun ni yóò ti máa wá ọ̀nà láti lè jẹ́ kí irungbọ̀n náà tí ó máa yà, tí ó sì máa wá ọ̀nà láti lè, ẹ̀ gẹ́ àwọn ẹsẹeẹsẹ tó bá gùn jù, tí yóò sì jẹ́ kí irungbon náà kí ó jẹ́ in tí yóò wù yí tí ó sì bójú, ju bu iyì kún, tí ó bu ẹwà kún ẹwà rẹ̀. Ẹ̀ eléyìí ló fi jẹ́ wípé, ẹ̀ àwọn ìgbà, ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí n bá ti gé irun mi tàbí tí n bá ti rí pé irungbon ohun ti gùn, ó ti fẹ́ máa gùn lágùn jù, òhun ni màá gé ọwọ́ ẹ̀, ẹ̀ tí yóò sì wà ní ìwon tun wọ́nsì. Ẹ̀ Tí ọ̀pọ̀lọpọ̀ igbà ló jẹ́ wípé nígbà tó bá di bí, ẹ̀ láárín ọ̀sẹ̀ méjì sí ara wọn, mo màá n sábà gé irungbon mi. Ṣùgbọ́n ani àwọn èèyàn tó jẹ́ wípé ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta àwọn è fi dá irungbon sí ara. Ẹ̀ ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta wọ́n ti gé irungbon wọn. Àṣìtun ni áwọ̀n tó jẹ́ wípé tí wọ́n bá gé irungbon, ẹ̀ níṣe ni kókó yóò máa wù níbi gbogbo ọrùn wọn, ẹ̀ gbogbo agbọ́n wọn tí ó sì jẹ́ pé idi pàtàkì ni tí àwọn ò sì kí kì í sì gé irungbon wọn. Tí wọ́n bá fẹ́ gé gan kékeré, wọ́n kàn rora gé ọwọ́ ẹ̀ ni wọ́n ò ní gé mọ́lẹ̀ láti lè má fa gbogbo kòkòrò tó lè má dààmú wọn. Eléyìí ni àwọn nǹkan tí àwọn ìdí tawọn èèyàn tí wọ́n fi máa ní, tí wọ́n fi máa dá irungbon sí, tí wọ́n sì ti máa ń fi irungbon sílẹ̀ láti gùn, láti jẹ́ kí ó máa gùn, láti jẹ́, ẹ̀ láti jẹ́ kó gùn.

Ọjọ́ Àìkú ni ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀. Torí pé ọjọ́ yìí ni kò kí n sábà sí iṣẹ́ kankan àbí ǹkan kan tí eyan fẹ́ ṣe. Yàtọ̀ sí kí eyan máa múra fún ìjẹ- bẹ̀rẹ̀e ẹṣẹ̀ ní ọjọ́ ajé. Ọjọ́ yìí ló wipẹ́ pé mo máa ń gbìyànjú láti do fún àti sinmi. Torí wipé ọjọ́ yìí nílẹ̀ Yorùbá, ọ̀un la awon Yorùbá máa ń pè ní ọjọ́ ìsinmi. Ẹ̀, èmi yìí máa ń gbìyànjú láti sinmi dáadáa. Yálà ìsinmi láti sùn ní ò àbí láti lé ẹ̀, jẹ́ kí, kí n má ronú iṣẹ́ tàbí kí n má ronú ǹkan kan kò lè máa dààmú mi. Tàbí kó jẹ́ wípé kí n wà lórí, ẹ̀, kí n mú fóònù mi kí n má wo internet kí n má fi àwọn, kí n má ṣe àwọn ǹkan kọ̀ọ̀kan tí ó bá ní àǹfààní láti ṣe. Tí ó sì jẹ́ wípé kò ṣe ìpàya pé mo nílò láti ṣiṣẹ́ kan àbí, ẹ̀, okòwò kan mo ni ò tíì ṣe tí yóò sì lè fa ìdìwò burúku, ìdìwò tí kò dára fún mi. Ẹ̀, ara àwọn ǹkan tí mo fi, tí mo fi fẹ́ràn ọjọ́ yìí náà nìyí. Tí ó sì jẹ́ wípé mo máa ń gbìyànjú láti lo ọjọ́ yìí láti lè sinmi dáadáa. Torí mo mọ̀ wípé lẹ́yìn ọjọ́ yìí, ọjọ́ ajé títí tó fi di ọjọ́ ẹtì, àwọn ìgbà mìíràn gan-an ọjọ́ àbámẹ́ta báyìí, iṣẹ́ ni ó máa ń bá, ni a máa ń, ibi iṣẹ́ ni a máa ń wà. Ṣùgbọ́n àkí sa bá lọ ibi iṣẹ́ lọ́jọ́ àbámẹ́ta tí ó sì jẹ́ wípé, ẹ̀, lára àwọn wákàtí díẹ̀ lọjọ́ àbámẹ́ta náà la fi máa ń sinmi. Ṣùgbọ́n, ẹ̀, tí yan bá ti, tí ó bá ti dojọ́ àbámẹ́ta, òun náà ló jẹ́ ipé, ẹ̀, gbogbo pé a fẹ́ lọ sọ́jà, a fẹ́ ra ǹkan, a fẹ́ ra ǹkan mí àbí a bá fẹ́ ṣe nǹkan, gbogbo àwọn ǹkan tí èèyàn ò tí ì rí ṣe láàárín ọ̀sẹ̀, òun ni a máa sábà ṣe lọ́jọ́ àbámẹ́ta. Ẹ̀, léè ló jẹ́ wípé, ẹ̀, àti àárín ọ̀sẹ̀ ó àtọ́jọ́ àbámẹ́ta ò, ẹ̀, ó máa ń sábà kún fún iṣẹ́ kan àbí òmíràn ni. Yálà iṣẹ́ ọ̀n-- iṣẹ́ ara ẹni tí eyan máa ń jẹ, tí eyan sábà máa ń jẹ lọ́jọ́ àbámẹ́ta ni. Àbí iṣẹ́ tí àwọn tó wá láti ilé iṣẹ́ eni tí ó jẹ́ pé àárín ọjọ́ ajé sí ọjọ́ ẹtì ni a máa ń ṣe àwọn yẹn. Iru àwọn ọjọ́ igbà mìíràn wá tí mo máa ń lọ sí ilé ìgbafẹ́ ní ọjọ́ àbámẹ́ta emi pẹ̀lú olólùfẹ́ mi, emi pẹ̀lú àwọn ẹbí mi. Ẹ̀, tí ó sì jẹ́ wípé, ẹ̀, màá ń fi àsìkò yìí náà máa ń jẹ́ ǹkan ìsinmi fún mi. Ṣùgbọ́n ọjọ́ tí mo máa ń sábà sinmi jù lọ, òun ni ọjọ́ Àìkú. Ara nti eleyìí ló sì jẹ́ kí n fẹ́ràn ọjọ́ yìí jù láàárín ọ̀sẹ̀.

Fóònù alágbèéká tí mo ń lò ni wọ́n máa ń pè ní Infinix, tí ó sì jẹ́ wípé ilé iṣẹ́ Infinix náà ni wọ́n ṣe fóònù yìí jáde. Èmi sì nífẹ̀ẹ́ sí fóònù yìí lọ́pọ̀lọpọ̀ torí pé ó máa ń fún mi láǹfàní àti ṣe gbogbo àwọn ǹkan tí mo bá fẹ́ ṣe lórí, eeh, ẹ̀rọ ayélujára. Eeh, eléyì ló sì jẹ́ wípé, eeh, fóònù yìí mo ti ń lò fún, eeh, ọdún kan àtaabọ̀, s'ásìkò tá a wá yìí. Tí ó sì jẹ́ wípé, eeh, ohun tí mo kọ́ lò kó tó di àsìkò yìí, kó tó di eyi tí mo ní lọ́wọ́ yìí, òun náà ni ó jẹ́ èyí tí wọ́n ṣe láti ilé iṣẹ́ Infinix. Eeh, ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ni wọ́n ló ṣe fóònù. Ari àwọn tí ilé iṣẹ́ Apple tí wọ́n ṣe iPhone, ilé iṣẹ́ Samsung tí ojepe awọ́n wípé àwọn náà ń ṣe fóònù tí wọn. Wọ̀nh, tó sì jẹ́ wípé, eeh, àwọn fóònù yìí àwọn náà ṣe dáadáa, wọ́n jẹ́ fóònù dáadáa ṣùgbọ́n owó wọn ló gara. Ṣùgbọ́n ilé iṣẹ́ Infinix yìí wọ́n ṣe àwọn fóònù tó dára tí ó sì jẹ́ wípé owó àwọn fóònù ọhun ni ò gara tí, eeh, ti àwọn ènìyàn tó sì le ra. Eeh, mo lówó láti le ra, eeh, lára iPhone àbí Samsung ṣùgbọ́n, eeh, ohun tí mo ní ìfẹ́ sí láti máa lò lásìkò tí a wá yìí òun ni fónù Infinix yìí tí mo ń lò yìí. Tí ó sì jẹ́ wípé gbogbo àwọn ǹkan tí mo bá fẹ́ ṣe pátápátá, yálà mo fẹ́ bá èyán sọ̀rọ̀ ni o, mo fẹ́, eeh, lọ orí ẹ̀rọ ayélujára ni o. Gbogbo ǹkan tí mo bá fẹ́ ṣe pátápátá ni màá rí ṣe lórí fóònù yìí. Tí ó sì jẹ́ pé fóònù mìí wà lára àwọn ti ń fún, ti ń fun tó yára. Eeh, tí mo bá fẹ́ bèèrè ǹkan àbí mo bá fẹ́ ṣe ǹkan, eeh, mo máa sábà tètè rí ìdáhùn gbà. Mo máa yára rí ìdáhùn gbà lórí fóònù yìí. Ara ǹkan tó sì jẹ́ kí n nífẹ̀ẹ́ sí i nìyí. Tí ó sì jẹ́ wípé kò wúwo lọ́wọ́. Ó wà lára àwọn ǹkan tí orí fóònù tí èèyàn lè fi sapò, tí èèyàn fi lè máa gbèrìn ni. Tí ó jẹ pé alágbèéká òun ni tí ò ní níla rárá, àtọ̀, tí ò ní níla rárá. Ilé yìí ló jẹ́ kí n nífẹ̀ẹ́ sí fóònù yìí tí mo sì máa ń wá-- ó máa ń wà pẹ̀lú mi níbikíbi tí mo bá wà.

Ìwààṣùwò mi ní ilé tó dára tí mo sì máa ń gbàgbọ́ pé, ẹ̀, ìtọ́jú àwọn oníbàárà ni ó yẹ kó jẹ́ pàtàkì fún ilé iṣẹ́, ilé tí ilé iṣẹ́ ká ọ̀kan tó bá fẹ́ ní ìdàgbàsókè. Eléyìí ló fi jẹ́ wípé èmi máa ń pàtàkì àwọn oníbàárà wa tí mo sì máa ń jẹ́ kí tí mo máa ń, máa ń hùwà tó dára sí àwọn ò, ẹ́ àwọn oníbàárà. Àgàgà ìgbà táa bá jọ ń dọ́wọ́ pọ̀ tó jẹ́ wípé a jọ ń dúnàdúrà àsìkò yìí, ẹ́, èmi yóò sì máa lo èdè, èmi sì máa ń lo èdè àpànlé fún àwọn oníbàárà tí ó sì jẹ́ wípé mo tún máa ń ṣe àyẹ́sí wọn, ẹ́, ní gbogbo ìgbà tí a bá ṣe ń dúnàdúrà, gbogbo bá ṣe ń sọ̀rọ̀. Ẹ̀, èmi sì máa ń gbìyànjú láti tẹ́tí gbọ́ ohun táwọn oníbàárà wa bá ń sọ. Yálà wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ọ̀nà ìgbà tá tún le fi ṣe dáadáa nínú àwọn, ẹ́, ọjà wa tán tán ni. Tó sì jẹ́ wípé eléyìí òun ni mo máa ń tẹ́tí gbọ́ tí màá sì sọ fún àwọn mafídà àwọn oníbàárà lójoojúmọ́ wípé èmi yóò ṣiṣẹ́ lórí wọn. Ẹ̀, àwọn oníbàárà ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà ni wọ́n sì ní ìfẹ́ láti máa bá mi sọ̀rọ̀. Wọ́n ní ìfẹ́ láti máa sọ àwọn nǹkan tí wọ́n bá tún rò pé á nílo láti máa ṣe ní ilé iṣẹ́ wa. Eléyìí ló sì jẹ́ wípé àwọn ọ̀gá wa lẹ́nu iṣẹ́ wọ́n máa ń fún mi ní àǹfààní láti lè bá àwọn oníbàárà ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà sọ̀rọ̀ torí pe won mo wípé àtijọ́ ní ìbáṣepọ̀ tó dààmúlá láàárín wa. Eléyìí kò sì ṣe nǹkan tí mo ṣe lọ́jọ́ kan ṣùgbọ́n, ẹ́, àwọn oníbàárà ti mọ̀ wípé, ìwà dáadáa mi máa ń hù sí wọn tí ó sì jẹ́ wípé ara àwọn nǹkan tí wọ́n tún fi wà pẹ̀lú ilé iṣẹ́ wa rere sí ilé iṣẹ́ náà tí wọ́n sì mọ ìrírí mi tí wọ́n sì máa ń ṣe àyẹ́sí èmi lóòrèkóòrè àti ní àwọn ìgbà táa bá ṣe, ẹ́, tí a bá ti rí, ẹ́, tí a bá tí àwọn ìgbà táa bá ti dá àwọn oníbàárà lóhùn tí ilé iṣẹ́ sì jẹrẹ̀ táabua tí wọ́n jẹrẹ̀ rẹ̀pẹtẹ lórí àwọn ọjà.

Rárá o, èmi kì han orun tí mo bá sùn. Ehn, eléyìí lo jẹ́ pé, ehn, tí mo bá sùn, mo máa ń fi ẹ̀gbẹ́ sùn, ẹ̀gbẹ́ ọ̀tún àbí ẹ̀gbẹ́ òsì tí ó sì jẹ́ wípé, ehn, mo máa ń fi ibùsùn sun. Ehn, bí mo bá sì ṣe sùn, ohun náà ni mo máa ń sábà tí mo bá pẹ̀gbẹ́, pẹ̀gbẹ́ dà, eyin ẹ̀gbẹ́ náà mo máa ń fi sùn padà. Eh, mí sì, mo sì máa ń gbìyànjú láti máa fi ẹ̀yìn sùn torí mo mọ̀ pé kí, kí àwọn èèyàn, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní bí tó bá fi ẹ̀yìn sùn, ohun ni wọ́n máa ń han orun Eh, bí iyanu náà sì tún wọ́pọ̀ láàárín àwọn èèyàn tó sanra torí pé, ehn, pé tó rí ọ̀rá tó pọ̀ lára wọn, òun ni ṣùgbọ́n èmi ò ṣe èèyàn sísanra, èèyàn ẹlẹ́gẹ̀lẹ́gẹ̀ ni èmi. So eléyìí ló fi jẹ́ wípé èmi ò sábà hun àwọn tí mo bá sùn, èmi e han orun àwọn tí mo bá sùn. Ṣùgbọ́n àwọn ọjọ́ mìíràn wà tí ó jẹ́ pé yóò rẹra, tí ó máa rẹ́, tí ó rẹra gan tí, tí ìyàwó mi yóò sì sọ mí bá, ó dáyì pé ó rẹ́ mi gan pé, ehn, mo ṣe máa hun bí mo ṣe sùn tán. Ehn, eléyìí ẹ̀kọ kan ni sì máa ń rí báyìí tó sì jẹ́ wípé ìyàwó mi máa ń sọ fún mi ní àwọn ìgbà kan kan tí ǹkan báyìí bá ṣẹlẹ̀ torí pé èmi máa ń gbìyànjú láti má fi èyí tí tèmi, láti má fi dì tẹlò mìíràn lọ́wọ́. Eh, nítorí ìdí èyí ló fi jẹ́ wípé mo máa ń gbìyànjú láti fi ẹ̀yìn, ehn, ọ̀nà, ibo tí mo bá fẹ́ fi sùn, inú máa ń jẹ́ ibo tí mo mọ̀ pé kò ní hàn, kò ní dì, kò ní dààmú mi láti, kò ní má dì, kò ní má dààmú mi tí yóò má fà á kí ń má han orun Eléyìí gangan ni ohun tí mo máa ń ṣiṣẹ́ lórí tí mo sì gbà pé ohun gangan ni ìdí pàtàkì tí èmi ò kí ń fi han orun tí mo bá sùn.

Bẹ́ẹ̀ni, mo ti sì nà rí i, ní ìgbà tí mo fún wá ní kékeré. Tí wí, mo wà ní ilé àwẹ̀ alákọ̀ọ́bẹ̀rẹ̀, ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ni Èmi sì parí ilé ìwé lọ́jọ́ náà tí mo tẹ̀lé àwọn akẹgbẹ́ mi tí mò ń tẹ̀lé wọn lọlé. Ẹ̀n, èmi ò mọ ìgbà tí mo yàkúrò pẹ̀lú àwọn akẹ-- tí mo yàkúrò lọ́dọ̀ àwọn akẹgbẹ́ mi tí mo sì tẹ̀lé àwọn tí wọ́n ń ṣe, ẹ́, ọdún eégún, tí mo tẹ̀lé wọn lọ. Tí ó sì jẹ́ wípé àwọn yìí ni mo tẹ̀lé dé àdúgbò mìíràn. Ni àdúgbò mìíràn tí mo tẹ̀lé wọn dé kàn ṣé àdúgbò tí mo máa ń sábà gbà lọ́nà ilé ìwé mi. Eléyìí ló fi jẹ́ wípé, ẹ́, èmi ò mọ̀nà tí màá fi padà lọ sílé. Èmi sì jẹ́, ẹ́, ọmọ tí ó rìrí, ọmọ tí ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lásìkò tá ń sọ yìí. Ẹ̀n, àwọn tí wọ́n bí mi léèrè, àwọn ìbéèrè tí wọ́n bí mi léèrè ni mi ò le dáhùn bó ṣe tà àti bó ṣe yẹ. Ṣùgbọ́n aṣọ ilé ìwé tí mo wọ̀, òun ni wọ́n fún wa ní atọ́ka láti, ìtọ́ka láti lè jẹ́ kí n mọ̀-- láti lè jẹ́ kí àwọn èèyàn mọ ibi tí mo ti wá. Tí ó sì jẹ́ wípé wọ́n padà mú mi lọ sí ilé ìwé. Àwọn tí wọ́n jẹ́ olùkọ́ to bá níbẹ̀, òun ni wọ́n padà pé àwọn òbí mi láti wá mú mi pé, ẹ́, mi ò tí dé ilé o, mi ò, mi ò mọ sọnù lọ́nà ilé èèyàn. Eléyìí ló sì ṣẹlẹ̀ sí mi tó jẹ́ nǹkan pàtà-- ọ̀kan pàtàkì nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí mi ò ní lè gbàgbé ní ọjọ́ ayé mi. Ẹ̀n, láti ẹ̀yìn ìgbà yìí ló jẹ́ wípé, ẹ́, àwọn tá a jọ máa ń lọlé, òun ni wọ́n máa ń dìmi lọ́wọ́ sí mu ṣinṣin táa bá ti ń lọ sóyànà ilé. Tí ó sì jẹ́ wípé, ẹ́, èmi náà, mo máa ń sábà, ẹ́, mú ojú tó ẹni tó bá jẹ́ nǹkan tẹ́ mi ni. Èmi ò ṣààyọ́ dúrò mọ̀ torí ààyò dúrò, ààyò dúrò ni ló kó máa mi ní ọjọ́ tá ń sọ yìí.

Bẹ́ẹ̀ni, mò ní ìfẹ́ láti máa lọ sí etí òkun tí a npè ní beach, ní àwọn àsìkò tí mi ò bá sí lẹ́nu iṣẹ́ àbí àwọn àsìkò tó bá jẹ́ pé a bá ní ìsinmi, ìsinmi ránpẹ́, òun ló jẹ́ pé mo máa ń fi àwọn àǹfààní ìsinmi yìí lọ sí ibi ìgbafẹ́. Àwọn ibi ìgbafẹ́ tí à ń sọ yìí òun ni etí òkun, ẹgbẹ́ ẹgbẹ́ omi, alàgbàlúgbú omi a sì máa sàn dé ibi etí kun yìí tí àwọn èèyàn yóò sì máa wọ inú omi yìí láti ká sì tún máa padà. Eéh, ilé ló sì yẹ wípé, ẹ̀bùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń wà ní mi, ló máa ń wà ní etí òkun yìí tí ó sì jẹ́ wípé wọ́n máa ń fi àsìkò yìí ṣeré. Gbogbo atẹ́gùn tó máa ń fẹ́ lásìkò yìí ni ló máa ń jẹ́ ara àwọn ǹkan tí àwọn èèyàn máa ń gbádùn tí a sì máa ń pàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. A máa ń ajọ máa ń pàdé ara wa ní etí òkun yìí. Eéh, ara àwọn etí òkun tí mo máa sábà lọ òun ni tí ó jẹ́ ti Elegushi. Eléyìí ni mo sì máa ń gbìyànjú àti lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti ní ìsinmi lẹ́nu iṣẹ́ mi pẹ̀lú àwọn ẹbí mi, àwọn tí ó ṣe ìyàwó mi pẹ̀lú àwọn ọmọ mi. Nítorí a gbà wípé ṣíṣe ṣíṣe kí èèyàn máa ṣiṣẹ́ láìní ìsinmi náà ni ó máa tún jẹ́ kí ó máa ń jẹ́ ìpalára fún ẹni tí ó sì jẹ́ pé àwọn àsìkò tí à ń fi sinmi yìí òun ló máa tún jẹ́ kí ẹ̀yàn k'àrá èèyàn lè da gaga kí èèyàn bá padà sẹ́nu iṣẹ́. Àwọn atẹ́gùn tó máa ń fẹ́ ní etí òkun yìí, etí òkun ló máa ń jẹ́ èyí tí ó máa ń tutù tí ó sì máa ń mú ni lára dá. Eéh, iléyi lo jẹ́ wípé ó jẹ́ àwọn ǹkan tí ó máa ń jẹ́ kí ó jẹ́ ǹkan pàtàkì tí èèyàn gbọ́dọ̀ máa ṣe lóòrèkóòrè tí ó dára fún gbogbo ènìyàn láti máa ṣe.

Ní ilé iṣẹ́ wa, òṣìṣẹ́ kọ̀ọ̀kan ní ẹ̀tọ́ sí ọ̀sẹ̀ méjì tíí ṣe ọjọ́ mẹ́rìnlá láti jẹ ìsinmi ẹnu iṣẹ́. Ẹ̀ ìsinmi yìí, òun ni ó ní kaluku ló má a ń gbà sí àsìkò kan àbí òmíràn tó bá wùú, tí ó sì jẹ wípé tí èèyàn bá ti lo ọdún kan ó kéré tán lẹ́nu iṣẹ́ wa, òun lo láǹfààní sí ìsinmi ẹnu iṣẹ́. Àwọn tí wọ́n sì ti lò tọ́ ọdún kan, òun ni wọ́n sì máa dúró ọdún kan wọn pé ka tó lọ lọ fún ìsinmi. Ẹ̀ àwọn ènìyàn mi na máa ń fi ìsinmi wọn sí àsìkò tí ó máa jẹ́ ìpà ìparí ọdún, tí ó fi jẹ́ wípé wọn ò le ṣe ìrìn àjò àbí wọn ò le ṣe gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe ní ọ̀nà tí ẹ́ yóò fi gbà wọ́n lásìkò díẹ̀ tí yóò fi gbà wọ́n láìyé dáadáa. Àwọn mìíràn sì ni wọ́n máa ń fi àsìkò ìsinmi yìí, wọ́n o fi wọn máa n àwọn ayẹyẹ kan kan tó máa fẹ́ ṣe. Gẹ́gẹ́ bí à ti rawọn tó fẹ́ ṣe ìyàwó lẹnu iṣẹ́ wa tó jẹ́ wípé àsìkò ìgbà ìsinmi wọn, òun ni wọ́n fi ayẹyẹ ìnáwó yìí sí. À ti rántí àwọn tó jẹ́ wípé ẹ̀ ìgbà ọdún, ìgbà òpin ọdún ni wọ́n fi ìsinmi wọn sí tó jẹ́ wípé wọ́n gbo ìsinmi yìí láti fi ṣe ìrìn àjò lọ sí ìlú mìíràn. Ọ̀pọ̀lọpọ̀ orín kan ni àwọn èèyàn máa ń fi ẹ̀ ìsinmi wọn ṣe, tí ó sì jẹ́ wípé ẹ̀ ó ṣe pàtàkì o di dandan dá kí èèyàn gba ìsinmi lọ́dọọdún. Ẹ̀ eléyìí ló fi jẹ́ wípé tí ẹ̀yàn bá padà sẹ́nu iṣẹ́ ara rẹ yóò ya gágá sí iṣẹ́ tí yóò sì múra sí iṣẹ́ bó ṣe yẹ kó, tí ó sì ṣe àwọn iṣẹ́ ẹ́ bo ṣe tọ atí bó ṣe yẹ. Nítorí pé gbogbo pé ẹ̀ kí èyàn ṣíṣẹ́ àṣẹ́kù dorogbó ní ni ó má ń ló má ń ṣe ẹ̀ ló má ń ní à ẹ̀ ló má ń ní àwọn ẹ̀ ìdíwọ́kọ̀ kọọkan tó má n ṣe fún ara. Ṣùgbọ́n kí ẹ̀yàn máa ní ìsinmi lẹ́nu iṣẹ́ lẹ́yìn orekoore àbí nígbà tó bá tọ́, òun ni ó ní àǹfààní ńlá ńlá tó máa ṣe lara àwọn òṣìṣẹ́.

Fóònù mi mo máa ń fi sí ẹnu ina láti jẹ kó gbóná fún bí i wákàtí kan, ó kéré wákàtí kan sí wákàtí méjì tí ó sì jẹ́ wípé, tí fọ́ònù náà ti iná bá ti fẹ́ tán lórí rẹ̀, òun lemi máa ń ṣe eléyìí. Èmi máa sì máa ń gbìyànjú láti ẹ́ ṣe ìtọ́jú fọ́ònù mi, mí ò ń jẹ́ kí iná tán lórí rẹ̀ pátápátá kó tó di pé mo fi sí ẹnu ina. Mo ṣì tun máa ń tètè yọ lẹ́nu ina náà torí wípé kí èèyàn kí ó jẹ́ pé fọ́ònù ọ ti iná ti inú ara re o ti jẹ́ oun tó ti tó, ẹ́ ẹni tó, tó, tó ti dé, tó ti dé ògoǹgò, kí eeyan tún wa máa fi s’ẹ́nu ina ni eléyìí ni ò dára tó torí wípé yóò máa ba ń ta à ń pè ní bátìrì fọ́ònù yóò bàjẹ́. Eléyìí ló sì jẹ́ wípé mo máa ń mú oju tó tí mo bá fi s’ẹ́nu ina tó bá sì ti di pé n tó ti, ti gbígbóná rẹ̀ tó bá ti, tó bá ti di pé ó ti parí tí bátìrì rẹ̀ bá ti dókè pátápátá, òun lemi yóò sì kuku yọ́kùro lẹ́nu ina. Èyí ni ó sì jẹ́ kí, ó máa ń jẹ́ kí ẹ̀mí bátìrì àti ẹ̀mí fọ́ònù tí èèyàn ń lò kí ó gùn tí ó sì jẹ́ alálòpẹ́. Fọ́ònù tí èèyàn ń lò lè èèyàn gbọdọ̀ máa mojutó, tí èèyàn sì gbọdọ̀ máa ṣe ìtọ́jú rẹ̀ lóòrèkóòrè. Ó jẹ́ wípé kò ń jẹ́ ẹni tí èèyàn yóò máa fi ṣe, tó jẹ́ pé nítorí wípé bí èèyàn ṣe ń lò, ènìyàn gbọdọ̀ máa ṣe ìtọ́jú rẹ̀ torí kó bá à le jẹ́ n tí èèyàn yóò rí lò fún ìgbà pípẹ́. Eléyìí ló sì jẹ́ wípé àwọn fọ́ònù tí mo bá ń lò máa ń gbìyànjú láti ṣe ìtọ́jú wọn dáadáa.

Rárá o, èmi kì í sábà ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n ẹ̀kọ̀ kan mo máa ń ra lórí a ní àwọn èèyàn tó jẹ́ pé orí Íńtánẹ́ẹ̀tì ni wọ́n gbé ọjà wọn sí, tí wọ́n sì jẹ́ pé wọ́n wa oníbàárà tí yóò sì ra àwọn ọjà náà. Ehn, bẹ́nà lásì àwọn èèyàn tó jẹ́ pé àwọn náà kún dùn àti máa ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, wọ́n ti ní àwọn wọn ilé iṣẹ́ tó yẹ kí wọ́n máa ń bá dówòpọ̀, tí wọ́n sì ní réètì nínú àwọn ilé iṣẹ́ yìí pé wọ́n ń ta ọjà tó dára fún wọn. Ehn, eléyìí lofi jẹ́ wípé àwọn ǹkan náà wà, à bó sì tún jẹ́ lẹ́yìn wá eléyìí la ní wọ́n tó jẹ́ wípé owó rè ọjà rè ni tí wọn bá rí ọjà tán fẹ́ rà lodúro lojukòrójú àwọn eléyìí wón o sì ní kó owó sílẹ̀. Tí ó sì jẹ́ wípé alawọn tó jẹ́ wípé àwọn náà máa n ehn iṣẹ́ tí wọ́n ní wípé láti lọ gbé ọjà fún ẹni tí ó bá ní. Wọn gba ọjà láti ilé iṣẹ́ ibi tí wọ́n ti ń tà tí ehn àwọn náà wọ́n sì mú ọjà òun lọ fún ẹni tó bá fẹ́ rà. Ehn eléyìí láwon èèyàn pè ní wẹ́ẹ̀bììlì tí ó sì jẹ́ wípé àwọn ọlọ́kọ̀ yìí ni wọ́n máa ń lówó tọ́n máa ń gbà. Ehn títà ọjà lórí Íńtánẹ́ẹ̀tì náà ló jẹ́ ǹkan tí ehn ó ti jẹ́ gbajúgbajà tí ó sì jẹ́ wípé aimọ̀yẹ àwọn èèyàn ni a máa sábà lò tí wọ́n máa ń fi ṣe iṣẹ́ wọn. Ehn eléyìí ní ehn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn aimọ́yẹ àwọn ǹkan àwọn èèyàn tí rà lórí Íńtánẹ́ẹ̀tì yálà àṣọ ni o, bàtà ni o, ehn ǹkan eelo inú ilé ni o. Tí ó sì jẹ́ wípé àwọn mi òun ni ó jẹ́ pé wọ́n máa ń rí ǹkan wọn rà bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn mi ní tí mo fín tí mo béèrè fún kò jọ ohun tí mo rí. Ntí máa ń ṣẹlẹ̀ sí àwọn mi o ni wípé ohun tí wọ́n rí lórí fó làtọ̀rí fóònù àti làtọ̀rí Íńtánẹ́ẹ̀tì, ìní ó lè jójú gbèsè. Ṣùgbọ́n ngbà tí wọ́n bá gbé ǹkan dé, tí wọ́n bá gbé ǹkan fún wọn, ìní kò ní dùn mọ́ wọn nínú tí yóò sì bá ìjà kó máa bá ìjà pala pá dé. Árá ǹkan tí èmi ò fi nífẹ̀ẹ́ sí ara ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí wípé àwọn ìgbà mí ǹkan tí èèyàn fún tán bá fi tán bá síta pé ohun tí wọ́n fẹ́ tà fún yàn, ohun kọ́ ni ǹkan tí yóò padà rí. Tí ó sì jẹ́ wípé ehn àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan, mo rí pé kò wọ́pọ̀ nínú àwọn ilé iṣẹ́ tó jẹ́ wípé wọ́n máa fún yàn ní ǹkan tí èèyàn fẹ́ gan-gan-gan-gan. Ehn ṣùgbọ́n àwọn ilé iṣẹ́ kan wà tó jẹ́ wípé èèyàn kò fògbọ̀n wọn bá rí, ehn ohun tí wọ́n bá fẹ́ tán bá fún yàn, òun náà ni n tó èèyàn bá béèrè fún, òun náà ni a máa padà fún yàn.